Tí n bá fẹ́ lọ sí ìsinmi ọ̀dọ̀ àwọn òbí mi ní ìlú Àkúrẹ́, òun ni mo ti máa ń lọ sinmi. Ní ìparí ọdún tí ó kọjá nígbà ọdún Kérésìmesì, mo tẹ ọkọ̀ létí, mo lọ sí ìlú Àkúrẹ́ lọ́dọ̀ àwọn òbí mi láti lọ sinmi. Nítorí tí m bá dé bẹ́ẹ̀, mi ò kí máa n ṣe iṣẹ́ kankan. Tí n bá ti jí lówurọ̀, tí mo fọ ẹnu, tí mo gbàdúrà tí mo sì wẹ, mo máa wà nílé láti àárọ̀ títí dá alẹ́. Tí ó bá wù mí, mo lè padà sórí ibùsùn kí n lọ sùn látaarọ̀ títí di àṣálẹ́. Kò sí ẹni tí ó máa fún mi ní wàhálà ṣe. Mi ò kì ń dáná, bẹ́ẹ̀ mi ò kí ń pọ́n mi, mi ò kí ń gbálẹ̀, mi ò kí ń fọṣọ. Mo ní àwọn tí wọ́n bá mi ṣe tí n bá lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Òǹdó ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibẹ̀ ni mo ti máa ń sinmi. Tí ó bá di àsìkò àjíǹde tí a bá ní ìsinmi ránpẹ́ ní ibi iṣẹ́, màá tún tẹ ọkọ̀ létí lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Òǹdó ní orílẹ̀-èdè Nàìjíríà láti lè lọ sinmi lọ́wo gbobo rògbodìyàn iṣẹ́ tí mo ti ṣe láti oṣù kìíní títí dé oṣù kẹrin. Ibo mìíràn tí mo tí ti lọ sinmi, òun ni ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí a bí mi lé ní ìlú Ọ̀kàbà ní ìlú Kogi ní ìpínlẹ̀ Kogi ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibo mìíràn tí mo tó tó máa ń sinmi ni yìí. Nítorí tí mo bá dé bẹ́ẹ̀, kò sí pé wọ́n máa fún mi ní iṣẹ́ ṣe. Mo kàn wà níbẹ̀ tí mo sì ma gbádùn ayé mi títí nwo fi kúrò àwọn ibi tí mo ti máa ń lọ sinmi òun ni mo dárúkọ wọn yí.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ó pọ̀ jọjọ gẹ́gẹ́ bí olùkọ́ girama ní ilé ìwé tí ìjọba ń ṣe alákòóso rẹ̀. A kò ní iná mọ̀nàmọ́ná ní ilé ìwé wa. Nítorí náà ó jẹ́ kí lílò ẹ̀rọ ayélujára kí ó ṣòro láti fi kọ́ àwọn ọmọ. Ẹ̀rọ ayélujára jẹ́ ǹkan èlò àti kọ́ ọmọ láti jẹ́ kí ọmọ kí ó lè tì yé wọn ní nkán tí a bá ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà. Tí a bá fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n mọ ohun tí a kọ́ wọn dáradára, a nílò láti lo ẹ̀rọ ayélujára àti láti lo kọ̀m̀pútà láti lè kọ́ wọn ní ǹkan tí a bá fẹ́ kọ́ wọn. Ẹ̀rọ ayárabíàṣá ó ṣe kókó ní kíkọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ohun tí wọ́n bá fẹ́ kọ́ kí ó bá lè yé wọn dáradára. Ṣùgbọ́n ní ibi iṣẹ́ mi, a kò ní iná mọ̀nàmọ́ná tí a lè lò láti jẹ́ kí àwọn ẹ̀rọ ayárabíàṣá wọ̀nyí kí wọ́n ṣiṣẹ́ bí wọ́n ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́. Lẹ́yìn èyí, ní ibi iṣẹ́ mi, a kò ní àwọn àga tí ó dára láti fi jókòó. Igbà mìíràn àwọn àga wọ̀nyí yóò ti bàjẹ́ ṣe ni a kò mọ máa lò ó bẹ́ẹ̀ pé kò sí ohun tí a lè ṣe síi. Àwọn ìdojúkọ wọ̀nyí oun ni a ní. Yàtọ̀ sí èyí tí mo ti sọ tẹ́lẹ̀, ìdojúkọ mìíràn tí ó tún wà fún mi ní ibi iṣẹ́ mi òun ni pé owó tí wọ́n ń san gẹ́gẹ́ bí owó oṣù kò tó ǹkan rárá tí a bá ti wọ ọkọ̀ tí a sì jẹun kúrò nínú rẹ̀. Iyọ̀ kú kò tó láti fi bọ́ ilé àbí láti fi bọ ara. Èyí ó jẹ́ kí iṣẹ́ náà kì í ó máa sú ènìyàn ní ìgbà mìíràn. Àwọn ìdojúkọ wọ̀nyí òun ni mo ní ní ibi iṣẹ́ mi.

Rárá o, mi ò kí máa mu coffee ní ibi iṣẹ́. Mi ò kí máa mu coffee rárá, nítorí ó wà lára àwọn ǹnkan tí a máa ń mu tí mi ò fẹ́ràn. Mi ò kí máa mu coffee, mo fẹ́ràn láti máa mu tea kì ṣe coffee. Nítorí náà, mi ò kí máa mu coffee ní ibi iṣẹ́. Ara àwọn ìdí tí mi ò lè mu coffee ní ibi iṣẹ́ yàtọ̀ sí pé mi ò fẹ́ràn ni pé kò sí ibi tí a sì le gbé omi kaná ní ibi iṣẹ́ wa nítorí kò sì náà kò sì sí ohun tí a lè fi gbé omi kaná rárá. Nítorí náà, àti ṣe coffee pẹ̀lú omi tútù ní ibi iṣẹ́ ó jẹ́ ohun tí ó ṣòro àti ohun tí kò ní lọ lẹ́nu dáradára tí ó bá fi omi tútù ṣe coffee. Nítorí náà ibi iṣẹ́ mi kì í ṣe ibi tí ènìyàn ti lè máa mu coffee tàbí ní ọ̀nà mìíràn gan-an bá ti máa mu tea. Kò sí ibi tí a tì lè gbé omi kaná. Ibi iṣẹ́ mi kìí ṣe ibi tí a ti lè mu coffee rárá.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń rí pé ọjà mi dára. Nígbà tí mo bá ra ọjà, màá kọ́kọ́ wò ó wò dáadáa bóyá ó ń ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́. Tí mo bá rí pé kò ṣiṣẹ́, màá yá a dà pàdà sí ibi tí mo ti rà á, kí í ṣe pé kí n wá ta nǹkan tí ò da fún àwọn oníbàárà mi. Ṣùgbọ́n tí mo bá rí pé ọjà náà dára, màá gbà a wọlé, màá sì tà á ní oyè owó tí ó yẹ kí n tà á.

Mi ò fẹ́ran iṣẹ́ ìtagbangba rárá, nítorí pé mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí láti máa dáwà àti láti máa ṣiṣẹ́ níbi tí ó, tí kò sí ariwo. Mo fẹ́ran láti máa ṣiṣẹ́ ní inú ilé tàbí ní yàrá ìkẹ́kọ̀ọ́ àbí ní yàrá tí àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ nítorí pé mo jẹ́ olùkọ́. Nítorí náà, èmi ò fẹ́ran iṣẹ́ ìtagbangba. Mo fẹ́ran láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá. Ara ìdí tí mi ò tún fi fẹ́ràn an iṣẹ́ ìtagbangba ni pé mi ò fẹ́ran ariwo rárá. Mi ò sì fẹ́ kí àwọn ènìyàn kí ó máa wò mí tí mo bá tí ń sọ̀rọ̀ tàbí tí ń bá tí ń ṣiṣẹ́. Mo fẹ́ran ibi tó jẹ́ bòúnkẹ́lé, tí kò sí ariwo rárá, lá tí kò sì ní máa fún mi ní wàhálà láti gbọ́ ohun tí ẹnìkan tàbí ẹni kejì máa ń ṣe. Yàtọ̀ sí èyí, tí ń bá ń ṣiṣẹ́, mi ò fẹ́ jẹ́ kí, mi ò nífẹ̀ẹ́ sí àti máa rí lílọ bíbọ̀ tí yó máa distract mi. Mo máa ń like láti keep focus mi tí mo bá ń ṣiṣẹ́. Nítorí náà ni mi ò ṣe fẹ́ ran iṣẹ́ ìtagbangba. Tí mo bá ṣiṣẹ́ ìtagbangba, mi ò ní le fojú sí nǹkan tí mo bá ń ṣe. Oríṣiríṣi nǹkan, òun ni kò ní jẹ́ kí n fojú sí nǹkan tí mo bá ń ṣe. Ìdí nìyí tí mi ò fi fẹ́ran iṣẹ́ ìtagbangba.

Mi ò ní ọkọ̀. Ntorí pé mo jẹ́ olùkọ́ ní ilé girama, ní ilé ìwé girama tí ìjọba ní Ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ láàárín bí i ọdún mẹ́rin sẹ́yìn, tí mo sì jẹ ẹni tí ó tún kàwé sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí, òun ni ó dí mi lọ́wọ́ láti jẹ ẹni tí ó ní ọkọ̀. Tí o bá fẹ́ ra ọkọ̀ ní orílè-èdè Nàìjíríà tí ó da, wà á ní tó mílíọ̀nù mẹ́rin sí mílíọ̀nù márùn-ún. Gẹ́gẹ́ bí olùkọ́ àti rí owó yìí ó ṣòro lọ́pọ̀lọpọ̀. Nítorí náà àti rí ọkọ̀ ó jẹ́ ohun tí ó ṣòro rẹpẹtẹ fún olùkọ́ ní ilé ìwé girama tí ìjọba ń ṣe ìṣàkóso rẹ̀ ní orílè-èdè Nàìjíríà níbí. Ntorí owó kékeré ni wọ́n máa ń sọ fún àwọn, àwọn tí ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́, àwa olùkọ́ ní orílè-èdè wa ní èyí. Nítorí náà mi ò ní ọkọ̀ rárá.

Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáradára. Tí mo bá fẹ́ lọ sí ibi kan tí mo rí pé mo débẹ̀, ọ̀nà náà ò sì yé mi, tàbí ibi tí mò ń lọ kò yé mi dáradára, màá wá ẹnìkan tí ó wà níbẹ̀. Bóyá ẹni tí ó ń tajà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tàbí ẹni tí ó ń rìn lọ. Màá sì bèèrè lọ́wọ́ rẹ̀ orúkọ ibi tí mò ń lọ fún àpẹẹrẹ. Ní ọ̀sẹ̀ tó kọjá, mò ń lọ sí ilé ìwé kan tí kò jìnnà sí ilé mi ṣùgbọ́n mi ò tíì dé ilé ìwé yìí rí. Ẹni kan ó ti jíwe ilé ìwé náà fún mi pé tí mo bá dé ibi báyìí, kí n yà sí apá òsì. Tí mo bá lọ, màá rí ilé kan tí wọ́n kùn ní ọ̀dà pupa. Tí mo bá sì dé, bá sì dé bẹ̀ kí n bèèrè ẹni báyìí báyìí àbí, àbí ẹni báyìí báyìí. Nígbà tí mo sì lọ, mo sì dé bẹ̀, mo yà sí apá òsì, mi ò rí ilé aláwọ̀ pupa kankan. Mo sì mọ orúkọ ilé ìwé tí mò ń lọ ṣùgbọ́n mi ò mọ ibẹ̀. Ni mo bá rí arábìnrin kan tí ó ń tajà ní ẹ̀gbẹ́ ọ̀nà ni mo wá bí pé, "Arábìnrin, ọ̀nà báyìí báyìí, ibi báyẹ̀ báyìí ni mò ń lọ. Orúkọ ilé ìwé yìí ni mò ń lọ." Ó sì jíwe rẹ̀ fún mi pé nígbà tí n bá lọ síwájú díẹ̀, màá tún yà sí apá òsì. Lẹ́yìn tí n bá yà sí apá òsì tán ni màá rí ilé ìwé tí mò ń lọ. Ìgbà tí mo bá rìn sìwájú díẹ̀ ni mo bá yà sí apá òsì ni mo bá ń wo ilé ìwé náà tí a kùn ní àwọ̀ pupa. Bẹ́ẹ̀ni mo sì wọbẹ̀, mo sì dé ibi tí mò ń lọ. Nítorí náà àti máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà tí ènìyàn ò bá mọ ibi tí ó ń lọ tàbí kò mọ àríìdájú ní ibi tí ó ń lọ tàbí ẹni tí ó bá ń wà, ó dára láti máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Àwọn Yorùbá bọ̀ wọ́ ní pé ẹni tí ó bá ń bèèrè lọ́wọ́, ló bá ń bèèrè ọ̀nà kì í ṣi ọ̀nà.

Ní ayẹyẹ àjọyọ̀ ọjọ́ ìbí mi, bí mo ṣe máa ń ṣe nìyí, tí ó bá ti di oṣù kẹsàn-án tí ó jẹ́ oṣù tí ó jẹ́ ọjọ́ ìbí mi, tí bá ti jí lé òwúrọ̀, màá kúnlẹ̀, màá gbàdúrà sí Ẹlẹ́dàá mi pé ó fi ọdún kan kún ọjọ́ ayé mi lónìí. Tí ó bá jẹ́ ọjọ́ ìbí iṣẹ́ ló bọ́ sí, màá lọ sí ibi iṣẹ́. Mi ò fẹ́ràn láti máa sọ fún àwọn ènìyàn pé mò ń ṣe ọjọ́ ìbí, nítorí náà màá fi ṣe inú mi. Nígbà tí mo bá kúrò ní ibi iṣẹ́, màá gba ilé oúnjẹ lọ, màá sì jókòó, màá jẹ ohun tí yóò tẹ́ mi lọ́rùn, màá sì mú ẹlẹ́rìndòdò, màá mú u sí lẹ́yìn náà, màá padà sí ilé mi. Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́